Sọ fún wa nípa ìkíni àárọ̀ nínú ilé yín. Nípa bí a ṣe máa ń kí ara wa ní inú ìle wa láàárọ̀ kùtùkùtù tí mo bá jí. Kí n tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀, èmi máa kọ́kọ́ ṣe àdúrà tẹ̀míná. Lẹ́yìn náà ni gbogbo ilé àwà bàbá, àwọn bàbá àti àwọn ọmọ á kọ̀jọpọ̀ sí yàrá tí a ń pè ní parlour. Ibẹ̀ ni a ti ṣe àdúrà àárọ̀. Ìyen le lọ fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn tí a bá parí àdúrà àárọ̀ tán, nígbà yẹn ni a máa ṣe ìkíni. Baba ni a máa kọ́kọ́ kí lẹ́eyọ̀kànkan gẹ́gẹ́ bí ọmọ. A máa kọ́kọ́ kí bàbá, lẹ́yìn náà ni a máa kí ìyá, lẹ́yìn náà ni a máa wá kí ara wa latori ẹgbọn sí àbúrò. Bi a se maa n se ìkíni àárọ̀ ni inú ile wa leleyi, a maa n ri pe a ki ara wa emi gẹ́gẹ́ bi ọkùnrin ma dọ̀bálẹ̀ ma ki baba mi ma ki iya mi na. Àwọn ọbirin náà wọ́n á kúnlẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. A á kúnlẹ̀ le, a kí àwọn òbí wa, a kíra wa gẹ́gẹ́ bí àwọn ọmọ nínú ilé náà. Bi a— a sì máa ń kíra wa ní àárọ̀ àárọ̀ tí a bá tí jí ní ilé wa ní eleyìí.

O máa ń pa owó pamọ́, à, gẹ́gẹ́ bí i emi o, ti mo jẹ́ ọmọkùnrin àti kékeré mo ti kọ́ bí a ṣe máa ń pa owó mó. Mi ò mọ pa owó mi mọ́ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti kékeré àti nì nkan ti wọn máa ń pè ní kóló. Kolọ yen ni a maa n fi owo pamọ́ si ki a ti e to mo lọ si ile ifowopamọsi ti a n pe ni báǹkì àti kékeré la ti kọ́ bí wọ́n ṣe ń pa owó mó. Kò ṣe gbogbo owó tí wọ́n bá fún wa gẹ́gẹ́ bí oúnjẹ lọ sí ilé ìwé ni a máa ń ná tán. Àti kékeré ni a ti ń kọ́ bí a ṣe ń pa owó mó. Ìṣe yìí ló sì bá mi dé ìsin tí mo ti di àgbàlagbà, tí mo ti mọ̀ wípé kò ṣe gbogbo owó tí mo bá rí àbí gbogbo owó tí mo bá pa níbi iṣẹ́ mi àbí ní ìdí owó tí mo ń ṣe, kò ṣe gbogbo owó yẹn ni a á ná tán. Ó yẹ ká ní ìbí tá ń pè ní, owó tí à ń pe ni owo ti a n pamọ́, owó tá lè dé bá, owó tá ń pamọ́ fún ọjọ́ iwájú ní ta bá nílò owó fún nǹkan kan tí ó bá padà jẹyọ. Èmi ni owó ìpamọ́ dáadáa, mo ń pa owó mó torí ọ̀pọ̀lọpọ̀ ìdí. Owo ti mo si n pamọ́ yìí o ti ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti o ti ran mi lọwọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà wá tó je pé mi ò ní ní owó kankan tí, tí mo lè rí lò tí mà á sì fẹ́ ná owó ní àsìkò yẹn. Owó tí mo ti pamọ́ yìí mà á kàn sáré lọ́yọ́ nínú rẹ díẹ̀ láti fi kojú, ìnáwó tí mo ní. Owó pamọ́ yìí o ran mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti mọ̀ wípé a mo ń, bí a ṣe ń rí owó, kò ṣe bí ẹ ná làá ṣe máa ná owó. A máa pa owó mó fún ọjọ́ tí a bá nílò rẹ̀. Èmi máa ń pa owó mó dáadáa.

Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò rí tí ṣẹlẹ̀ níbẹ̀. Nípa ti àjọyọ̀ ti ohun ti a ko reti to ṣẹlẹ̀ níbẹ̀ mo rántí pé mo ní ọ̀rẹ́ tó dàbí ẹ̀gbọ́n sí mi tó fẹ́ ṣe àjọyọ̀, ìnáwó ìkómọ ọmọkùnrin ẹlẹẹkeji tí wọ́n bí. A ti kọ́kọ́ n bá wọn yọ̀ nígbà tí a ń pé wọn lórí ẹ̀rọ ayélujára pé a ku oríre o, a ku ewu ọmọ. Wọn sì ní pé ní ọjọ́ méje ni àwa bá wọn ṣe ìnáwó ìsọmọlórúkọ. O wá bọ sí ọjọ́ Sunday ní a bá gbéra ní ọ̀wọ̀ ìrọ̀lẹ́ kí a tó gbéra, a ti rí pé ojú ọjọ́ ó ṣú díẹ̀. A mọ̀, a rò pé boya pé bí ojú ọjọ́ ṣe ń ṣú bí bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ni a ṣé ojú ọjọ́ yẹn ó mú òjò dání. Nígbà tí a fi dé ibẹ̀, a rí i pé ọ̀dọ̀ wọn náà ojú ọjọ́ yẹn ó ṣe bákan bákan. Àkókò tí wọ́n sì dá fún ìsọmọlórúkọ ti tó ìyẹn ago mẹ́rin. La wa bá n retí wipé ká bẹ̀rẹ̀ o. Bí gbogbo àga ta tò síta, gbogbo ilẹ̀ tó ti gbá, bí ojo se bẹ̀rẹ̀ sí ní rọ nu. Gbogbo àga yẹn ni òjò pa gbogbo ilẹ̀ ló tutù. Ìta la sì ti fẹ́ ṣe ìnáwó ìsọmọlórúkọ torí àwọn èrò tó ń bọ̀. Inú ilé ò lè gbà wá. Ka to wí, ka to fọ̀ bi ojú yìí ṣe bẹ̀rẹ̀ níyẹn, àwọn ìyẹn sì ti ń dé. Àkókò tó yẹ ka sì bẹ̀rẹ̀ ò sì ti ń lọ. Wákàtí kan náà sì fẹ́ fí ṣe ìnáwó ìsọmọlórúkọ torí àwọn àlejò náà tún lọ sí ibòmíràn. Ka tó ṣà, nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ní ká lo inú ilé fún, ìnáwó ìsọmọlórúkọ yìí. A lero tẹ́lẹ̀ wípé inú ilé la máa lo, òjò yẹn ló fà á tí a fi lo inú ilé fún ìsọmọlórúkọ. Ohun tí a kò rò tẹ́lẹ̀ ló ṣẹlẹ̀. Ọjọ́ ìdúnú nì, àmọ́ òjò náà tó rọ̀ náà, ó wa lé e pé ní òjò ìbùkún fún ìnáwó ọmọ tuntun tí ó wáyé. Lẹ́yìn ìgbà tí àwọn èèyàn dé, a ní kí wọn mọ wọ inú ilé fún ìsọmọlórúkọ. Inú ilé láti padà ṣe ìsọmọlórúkọ yìí. Ìgbà tí a sì padà parí, a to gbogbo àga ta tò síta, a to sínú ilé. A padà gba gbogbo ilẹ̀ tó dọ̀tí torí àwọn ìyẹn fi ẹsẹ̀ dọ̀tí, wọn padà fi tẹ́nu ilé nítorí òjò tó ti rọ̀ sí ilẹ̀ lẹ̀. Gbogbo inú ilé ṣà dọ̀tí, a sa palẹ̀ mọ a bá wọn tọ́jú inú ilé wọn gẹ́gẹ́ bí àbúrò. Àwa náà sì jẹ oúnjẹ àjọyọ̀ inú kalùkú ló dùn padà lọ ilé. Èyí ni, nǹkan tí mo lè sọ nípa ọjọ́-- àjọyọ̀ tí ohun tí a kò rò ti tẹ́lẹ̀ tó, tí a kò rí tí tó ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Òwe ẹyọ kan tí mo fẹ́ràn dáadáa tí mo máa ń pa ni òwúrọ̀ ni ọjọ́. Gẹ́gẹ́ bí èèyàn kan tí ó mọ, ǹkan tí òwúrọ̀ tó túmọ̀ sí, òwúrọ̀ ni ọjọ́. Ǹkan tó túmọ̀ sí fún mi ní pé àárọ̀ báyìí tí a bá jí òní, ó yẹ ká ṣe àwọn ǹkan tí ó ṣe kókó nínú ayé àti nínú ẹ̀dá ọmọ ènìyàn. Torí, ọ̀, agbára ni tí yan ti lè ṣiṣẹ́. Àárọ̀ nìyan leri àkókò tí ẹyan bá jí ní àárọ̀, ó yẹ kí eyan fi ṣe iṣẹ́, kí ẹyan fi ṣe àwọn ǹkan tí ó ṣe kókó tí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ bá ti ń dé. Agbára àti àkókò láti fi ṣiṣẹ́ ẹ́ ó ní sí mọ́. Bẹ́ẹ̀ ni, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ìtumọ̀ òwe ni òwúrọ̀ ni ọjọ́. Gbogbo ǹkan tí o bá ṣe àárọ̀ ni ó ti máa ń bẹ̀rẹ̀. Wọ́n sì ní pé bí ẹ́yan bá se lo àárọ̀ rẹ, bẹ́ẹ̀ ni ọjọ́ alẹ́ rẹ ó se máa rí. Ẹni to ma fi àárọ̀ re to fi se ere ah ki ni o reti ni alẹ́. Ère náà ni yóò kórè. Ǹkan tí ẹyan bá gbìn ní àárọ̀ náà ni yóò kórè ní alẹ́. Òwúrọ̀ ni ọjọ́, ìtumọ̀ rẹ̀ nìyẹn sí èmi o. Àwọn òwúrọ̀-- àwọn òwe mìíràn tí mo ti kọ́ ní ilé ẹ̀kọ́ Yorùbá, àmọ́ èyí tí mo, tí mo rí pé ó ṣe kókó sí tèmi, èmi lé lé, tí mo sì múlò láti ìgbà tí, ọ̀, mo ti jẹ́ ọmọ kékeré. Odò Ọ̀gá Yorùbá wa la ti kọ́ ìyá ààfin, Ìyá Olajide. Òun ló kọ́ wa ní òwe yìí. Èyí tí mo sì rí pé, à, ele òótọ́ ọ̀rọ̀ ni òwe yìí. Òwúrọ̀ ni ọjọ́. Ẹ sì ni àwọn olórin mìíràn kọ òwúrọ̀ lọ́jọ́, ẹni máa ríre o, ẹni máa ríre o. Ase ba òwúrọ̀, ni itumo e ni pe àárọ̀ náà ni ojo, nkan ti eyan ba fi àárọ̀ eyan se yóò so bi gbogbo ojo eyan o se ri. Bẹ́ẹ̀ ni, èyí ni ìtumọ̀ òwe tí mo máa ń pa dáadáa.

Sọ fún wa nípa ọbẹ̀ ata. Ọbẹ̀ ata, àwáà. Ìgbà tí mo ti jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga ni màámi ti máa ń kọ́ mi ní bí a ṣe ń dáná. Nǹkan kan tí mo sì mọ̀ se, tí mo dúpẹ́ lọwọ wọn fún títí dòní, ó jẹ́ ọbẹ̀, bá ṣe ń ṣe ọbẹ̀ ata. Oríṣiiríṣii ọbẹ̀ mo lè ṣe ó, àmọ́ èyí ọbẹ̀ ata yìí ò jẹ́ gbòogi nínú àwọn, bíi, tí aridu máa fẹ́ máa sọ fún àwọn ènìyàn kí wọ́n mọ̀ án dáadáa, mo mọ ọbẹ̀ ata ṣe. Bí a si ṣe ń ṣe ọbẹ̀ ata lele yìí, ká tiẹ̀ tó láfẹ̀ẹ́ ṣe ọbẹ̀ ata rárá. Ó ní àwọn èròjà, àwọn nǹkan tí a nílò láti fi ṣe ọbẹ̀ ata yìí. Alákọ̀kọ na, a nílò àwọn ata, àwọn tòmátò, àwọn oríṣìíríṣìí ata bíi rodo, ṣọ̀nbọ́, ṣàngú, àwọn ata gbígbẹ náà, bẹ̀-ẹ́hen, àwọn ata wẹ́wẹ́, ẹ̀hẹ́n, pẹ̀lú àlùbọ́sà náà. Àwọn nǹkan ti emi ti a maa fi n se ọbẹ̀ ata leleyi, a maa nílò láti koko da gbogbo e papọ̀. A san á lọ a gbé lọ sí ilé ẹrọ. Bá ba ti lọ, tí ó kúnná, a wá gbé wa sí inú ilé, a dà á sínú pọ́ọ̀tì. Nínú pọ́ọ̀tì yẹn ni la máa fi ń dáná. A kọ̀kọ̀ bo ọbẹ̀ ata yẹn, a jẹ́ kí omi rẹ̀ kó gbẹ díẹ̀, kí ọbẹ̀ ata yẹn kó má jẹ́ pé kó má lọ kàn. Lẹ́yìn ìgbà tí e bá ti bọ́ diẹ fún boyá bi ìṣẹ́jú ọgbon àbí ìṣẹ́jú ogún, lẹ́yìn yen náà ni a wa máa wa gbé epo kaná, a máa gbá epo. A máa gbá epo tí ó bá ti gbá dáadáa la máa dà sínú ata bíbọ̀ yẹn. Lẹ́yìn náà la máa fi àwọn magí, iyọ̀ gbogbo àwọn èròjà tí a fẹ́ fi ṣe ọbẹ̀ ata yẹn. Boya o jẹ́ ẹran pọ̀nmọ́ àbí ẹran àbí ẹja ni a fẹ́ fi sínú ọbẹ̀ ata yẹn. Gbogbo ẹ ni a máa fi papọ̀ sí i. A máa wa gbé kaná sórí iná bó jẹ́ iná àrò àbí iná stófù àbí iná gáàsì la fẹ́ fi ṣe ọbẹ̀ ata náà. A máa gbé e sórí ọbẹ̀ ata náà. Àwọn mí si máa ń lo òroro náà na máa ń fi ṣe ọbẹ̀ ata o. Ìgbà mii ó lè fi jẹ́ ata díndín but. Ọbẹ̀ ata tí èmi mọ̀ tí a máa ń sè ni èyí taa gba epo sí i, ta sì ti da epo sí i, a jẹ́ kí ata náà ká ro pápọ̀, po mo epo náà, a jẹ́ kó ró papọ̀ mọ́ra wọn. A gbé e sórí iná fún ọgbọ̀n ìṣẹ́jú àbí fún ìṣẹ́jú ogún. Lẹ́yìn náà la wá tọ ò wo, a rí pé magí àti iyo ta fi ṣi tó bá ti dùn dáadáa, a ti parí ata sísè wa niyẹn. Èyí ni bí a ṣe ń ṣe ọbẹ̀ ata tí ìyá mi kọ mí tí èmi náà sì ti mọ bí won ṣe ń ṣe láti ilé ẹ̀kọ́ ìjà wa.